Kí ni o máa ń jẹ ní ọọ̀sán? Ǹkan tí mo máa ń jẹ ní ọ̀ọsán, oríṣiríṣi oúnjẹ ni mo máa ń jẹ ní ọ̀ọsán. Ìgbà mí mo lè jẹ ẹ àwọn mudun mudun bí i àwọn pọpọ́fù àbí kí n sa jẹẹ oúnjẹ tí ó, tí ó, tí ó fi bẹ́ẹ̀ ṣe tàbí kí n mu gàárì. Kò sí oúnjẹ tí, kò sí irú oúnjẹ tí mi ò lè jẹ l'ọ́sàn-án.

Iru aṣọ wo ni o fẹ́ràn wọ̀? A mo máa n fẹ́ràn kí a máa wọ ṣòkòtò àti ẹ̀wù. Ṣòkòtò àti ẹ̀wù kì í ṣe àwọn aṣọ ìbílẹ̀ o. Kì í ṣe bí àwọn bí àǹkárá ṣùgbọ́n ṣòkòtò àti ẹ̀wù bí àwọn shirt àti àwọn jeans. Iru àwọn aṣọ tí máa n fẹ́ràn kí n máa wọ̀ niyen.

Ṣé o jẹ́ ènìyàn tí ó máa ń ṣe, ṣ'ètò ǹkan? A, mo máa ń ṣètò. Nítorí èmi okàn kín ṣe ǹkan rádaràda. Kín tó lè ṣe ǹkan máa ṣ'ètò rẹ̀ dáadaa. Torí ǹkan tí èèyàn kò bá ṣètò, kí ẹ̀yàn tó ṣe ńigbà mí, èèyàn máa, ó máa rí rádaràda ni. Nítorí náà kò sí ǹkan tí mo bá fẹ́ ṣe màá kọ́kọ́ ṣètò rẹ̀ dáadáa kí ó tó di pé mo ṣe ǹkan yẹn.

Ṣé o fẹ́ràn ra oúnjẹ ní òpópónà? Mo máa ń rà lẹ́ẹ̀kọ̀kan, kì í ṣe pé gbogbo ìgbà náà báyẹn. Kì í ṣe gbogbo ìgbà náà ni mo máa ń ra oúnjẹ lójú ọ̀nà. Ṣùgbọ́n nígbà mí bó yá bí tí n bá ti n wá oúnjẹ tí mo fẹ́ jẹ tí mi ò rí, tó bá jẹ́ pé ojú ọ̀nà ní oúnjẹ náà, àbí òpópónà ní oúnjẹ àwọn olóúnjẹ wà mo máa ń rà.

Ṣé ó rọrùn fún ọ láti darí àwọn ènìyàn jí? O rọrùn fún mi, kílódé tí o rọrùn fún mi. O rọrùn fún mi láti darí àwọn ènìyàn jí. Ṣebí tí má ti jí, èmi náà máa ṣì gba inú ọ̀nà wọn lọ ní, kí sì lọ má kan ìlẹ̀kùn kan lé jí. Pàápàá jùlọ, àwọn aralè mi tajọ́ ń gbélé tí a bá fẹ́ gbé gbàdúrà láàrọ̀. Tí n bá ti jí lówùrọ̀, màá wọ inú yàrá wọn lọ, màá lọ síbi yàrá inú yàrá wọn, màá lọ kan ìlẹ̀kùn káwon nà lé jí.

Ṣé o mọ̀ bí a ti ń fọn? A, mo mọ̀ bá n ṣe máa ń fọn náà. Kíló dé? Iyẹn ò ṣe nǹkan tó ṣòro náà. Iyẹn ò ṣe nǹkan tó ṣòro rárá, rárá. Kò ṣe nǹkan tó ṣòro. Mo mọ̀ bá ti bé eeyan ṣe ẹ ń fọn, àbí ṣé ẹ fẹ́ jẹ́ kí n fọn ni? Tó bá fẹ́ jẹ́ kí n fọn, mo lè fọn. Mo lè fọn ṣùgbọ́n ẹ má jà ṣe bẹ́ẹ̀ báyìí.

Ṣé o fẹ́ràn jíjó? A, mo máa ń fẹ́ràn kí n jó o. Tí ń bá ti gbọ́ ìlù báyìí, èmi ń gbọ́ ìlù síi etí ti mo bá ti fi lè gbọ́ ìlù báyìí, ijó bẹ̀rẹ̀ nìyẹn. Mo ma ń fẹ́ràn kí n jó, mo sì mọ mo mọ ijó jó, mo mọ ijó jó dáadáa. Tí ń bá ti gbọ́ ìlù tàbí tí ń bá gbọ́ tí àwọn èèyàn bá tọ́ n kọrin, ibi tí ìlù bá ṣà ti da, ijó ti bẹ̀rẹ̀ nìyẹn o.

Ṣé o ní ẹranko ọ̀sìn? Mo ní ẹranko ọ̀sìn. Mo ń sin ẹran nílé mi, bẹ́ẹ̀ ni mo sì ní ajá. Mo ní ajá tí mò ń sin. Mo ní, mo ní ọgbà ẹran tí mo ti ń sin àwọn ẹran. Bẹ́ẹ̀ náà ni mo sì ní ajá tí mò ń sin. Mo sì ní àwọn adìẹ náà tí mò ń sin.

Nígbà wo ni o kẹ́yìn lọ rí dọ́kítà? A! Ó ti pẹ́ tí mo ti lọ rí dọ́kítà, ó ti pẹ́ o. Ṣùgbọ́n yóò ti máa lọ bí oṣù, tí bá máa rántí yóò ti máa lọ bí oṣù bí mẹ́ta sí mẹ́rin sí ìsìn tí mo ti lọ rí dọ́kítà. Torí pé èmi ò ń, èmi ò ń sábà ṣàìsàn. Ọlọ́run fún mi ní àlàáfíà tó péye. Ọlọ́run fún mi ní àlàáfíà tó péye.

Nígbà wo ni o kẹ́yìn lọ sí ilé ìkàwé? Èmi ti ṣe tán ní ilé ìwé tipẹ́ o. Láti bí ọdún, ọdun 2019 ọun ni mo ti ṣe tán ní ilé ìwé. Àti ìgbà náà síì re kò sí ńǹkan tó fẹ́ gbé mi lọ pé kí n lọ ilé ìkàwé. Ko si oun to tun fe gbemi lo ile ikawe mo. Ó tipẹ́ tí mo ti kúrò ní ilé ìkàwé tí mo ti ṣe tán ní ilé ìkàwé.

Ṣé o máa ń fi ìpara sára? A, mo ma ń fi ìpara sára mi o. Ti bá ti wẹ̀ láàárọ̀, tí bá ṣe wẹ̀ tán tí mo nu ara mi tán, màá para. Alẹ́ náà tí bá wẹ̀ kí n tó sùn, mo máa ń para torí mi ò fẹ́, mi ò fẹ́ràn kí ara mi kó máa gbẹ. Mi ò fẹ́ kí ara mi kó máa gbẹ nítorí náà tí bá ti ṣe wẹ̀ tán báyìí, mo máa ń fi ìpara sí ara.

Ṣé o máa ń fi àwọn fáìlì rẹ pamọ́ sóri cloud? Mo máa ń fi pamọ́ sórí cloud, mi o ń fi ṣeré o. Mo máa ń fi fáìlì mi pamọ́ sóri cloud torí ìgbà míì máa n wà tó jẹ́ pé ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí mo bá ń lò tó bá sọnù tí bá ti, tí bá ti, tí bá ti rà mí, ẹh ẹh, yóò rọrùn fún mi láti lè rí àwọn fáìlì mi tó bá wà lórí cloud. Mo máa ń lò ó dáadáa.

Ṣé o ní ọkọ̀? A, mi ò ní ọkọ̀. Mi ò tí ì ní ọkọ̀ báyìí o. Mo sì ń gbàdúrà kí ọlọ́run ṣé ìyanu ni, kí ọlọ́run, kí ọlọ́run ra, kó ṣé ìyanu, kó ra ọkọ̀ fún mi, kó pèsè owó kí n ní ọkọ̀ tí mo lè máa, tí mo lè máa lò.

Ṣé o ní káàdì iṣẹ́? À, mo ní káàdì iṣẹ́ o. Mo ní káàdì iṣẹ́. Níbi iṣẹ́ wa wọ́n fún wa ní káàdì fún ìdánimọ̀ torí nígbà ta bá ń lọ àbí ta bá lọ sí àyíká kan, tí wọ́n bá béèrè pé ibo la ti ń ṣiṣẹ́, a lè fi káàdì ìdánimọ̀ wa. A lè fi hàn wọ́n níbẹ̀. Mo ní.

Irú kọ̀ǹpútà wo ni o ní? À, ẹ̀ kọ̀ǹpútà tí mo ní kọ̀ǹpútà HP, òun ni mò ń lò, HP DV7 òun ni mò ń lò, ó ti pẹ́ náà, àwọn kọ̀ǹpútà ayé ìgbàanì àwọn kọ̀ǹpútà ayé ìjọ̀ún ó ti pẹ́ ṣùgbọ́n láìpẹ́ láì jìnnà màá tó pàrọ̀ ẹ̀.

Kí ni o máà n ṣe nígbà tí o bá sín? A! Mo ma fọwọ́ bo imú mi ni, ti n bá sín mo ma n fọwọ́ bo imú mi ni, tàbí kí n lò, kí n lò aṣọ àbí handkerchief ma fi bo mú mi, ma fi nu mú mi torí pé kí má lè bá ko ran ẹni tó bá wà ní àyíká mi.

Nígbà wo ni o kẹ́yìn fò? Kò sí ìgbà tí mi ò ń fò. Ojoojúmọ́ náà ni bí a ti bá rí ibi tó bá ga tí mo bá fẹ́ kọjá, màá fò n bẹ́ẹ̀. Ibi tó bá ga tí mo bá fẹ́ kọjá, mo máa fò. Kò sí ìgbà tí mi ò kí ń fò. Mi ò le rán, kódà ení tí mo ti jáde mo ti fò.

Ṣé o máa ń, ṣe o máa ń wọ fìlà? Mo máa ń wọ fìlà o. Ti n bá jáde ti ẹ lásìkò ọ̀rùn, èmi ti ẹ fẹ́ràn kí n máa wọ fìlà. Ọ̀rùn mú àti ọ̀rùn ò mú, mo máa ń wọ fìlà. Mo máa ń fẹ́ràn kí n wọ fìlà, mo sì máa ń wọ fìlà. Fìlà tí mo ní gan lásán ninú ilé yóò tó boya bí i mẹ́ta sí mẹ́rin, mẹ́ta sí mẹ́rin ọ̀tọ̀ọ̀tọ̀. Mo máa ń wọ fìlà.

Ṣé o gbàgbọ́ nínú àwọn ìgbàgbọ́ atọwọ́dọ́wọ́? A! Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́dọ́wọ́ o. Mi ò gbàgbọ́ nínú ìgbàgbọ́ àwọn atọwọ́ àti atọwọ́dọ́wọ́. Mi ò gbàgbọ́ nu ẹ. Mi ò ní gbàgbọ́ náà ẹ. Ìgbàgbọ́ tó bá ti jẹ́ atọwọ́dọ́wọ́, mi ò ní gbàgbọ́ nu ẹ.

Ṣé o máa ń fi ìdáàbò bò ọrùn sára? Mo maá n lò ó lẹ́kọ̀ọ̀kan, kì í ṣe gbogbo ìgbà. But ekankan boya bí i tó tútù bá mú, mo kọ̀ máa fi wé ọrùn mi. Ẹ̀kankan ni mo máa ń lò, mi ò ń lò ó ní gbogbo ìgbà.

Ọjọ́ wo nínú ọ̀sẹ̀ ni o fẹ́ràn jù? Ah! Ọjọ́ Friday mo fẹ́ràn jù nínú ọ̀sẹ̀ o. Ọjọ́ Friday torí ọjọ́ máa ń tètè ń lọ lọ́jọ́ Friday. Ọjọ́ kejì, ọjọ́ kejì, ọjọ́ kejì ẹ̀ dẹ́ ni ọjọ́ ìsinmi táa fi níwà bí iṣẹ́. Ọjọ́ Friday ni mo fẹ́ràn jù nínú, nínú ọ̀sẹ̀

Ṣé o máà ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú àwọn oníbàárà? Mi ò ń jẹ oúnjẹ ọ̀sán pẹ̀lú wọn. Kí ló dé? Tí n bá fẹ́ jẹun, mo máa ń dà jẹun ni. Tí mi o bá ti sì nínú ilé mi, tí n bá ti sì nínú ilé mi, mo máa ń dà jẹun ni. Sugbon tí n bá wà nínú ilé mi, mo lè bá àwọn ará ilé mi ka jọ jẹun papọ. Sugbon tí n bá ti sì nínú ilé mi, mo máa ń dà oúnjẹ mi jẹ ni.

Ṣé o máà ń ṣe yoga? Aà mí ò, mí ò ṣe yoga o. Mo ṣẹ̀ fẹ́ máa kọ́ ni, torí ó máa ń wù mí láti ṣe, ó ma ń wù mí láti ṣe. Mo ṣẹ̀ fẹ́ kọ́ ni. Mi ò kí ń ṣe yoga, exercise ni mo máa ń ṣe, exercise ojoojúmọ́.

Báwo ni o ṣe máà ń rí dájú pé ọjà rẹ dára? Bí mo ṣe máà ń rí àrídájú pé ọjà mi dára, mo ma ń béèrè lọ́wọ́ àwọn oníbàárà mi yí pé báwo ni wọ́n ṣe gbádùn ǹkan tó ń rà lọ́wọ́ mi sí, ṣe wọ́n gbádùn rẹ̀ àbí wọn ò gbádùn rẹ̀? Ẹ̀yi tan bá wá sọ òun ló máa wá jẹ́ bóyá pé okay ó bóyá ọjà mi dára bí kò dára. Ṣo oun tan bá ti sọ padà fún mi, ọ̀ ni mo fi máa mọ̀ pé ọjà mi dára abí kò dára. Èsì tan bá fún mi, òun ló máa ń jẹ́ kí rí àrídájú bóyá pé ọjà mi dára bí kò dára.

Ibo ni o máà ń fi kọ́kọ́rọ́ rẹ sí? Ti bá ti jáde, tí bá ti ti ilẹ̀kùn, kọ́kọ́rọ́ mi mo máa ń fi sápò ni tàbí kí n fi sinu báàgì mi. Nkan 'nu méjééjì ni. Yálà kí n fi sápò tàbí kí n fi sinu báàgì mi. Ibi méjèèjì, ìkanu méjèèjì ibẹ̀ ni kọ́kọ́rọ́, kọ́kọ́rọ́ mi máa ń wà níbẹ̀ mo máa ń fi sí.

Ṣé o ti lu etí rẹ? A, ọkùnrin ni mí, ẹ̀sìn mi ò sì fàyè gbá pé kí n lu etí. So mi ò lu etí o. Mi ò lu etí torí pé ọkùnrin ni mo jẹ́. Ẹ̀sìn àti àṣà mi ò sì fàyè gbá pé kí n lu etí. Nítorí náà mi ò tí lu etí mi.

Báwo ni o ṣe máa ń rí ìpèsè àwọn ohun èlò? Mo máa lọ ń rà ni, tí n bá ti fẹ́ lò máa lọ rà lọ́wọ́ àwọn tón tà, lọ́wọ́ àwọn tón bá ń tà ibẹ̀ ni mo ti ń máa rà, tí máa fi rí fi ṣe nǹkan tí mo fẹ́ fi ṣe.

Báwo ni o ṣe má a n mú àwọn èrò tuntun wá? Tí ń bá ti ro lọ́kàn náà ni. Tí ń bá ti ro lọ́kàn màá sì musẹ́, to bá ti jẹ́ èrò tó da, màá musị màá musẹ́. Màá musẹ́. Tí ń bá ti ro lọ́kàn náà ni mo kò lè jókòó kí n kọ rò nkankan, màá dẹ́ musẹ́.

Ṣé o ti dúró lílò ẹ̀rọ ayára bí àṣá fún ọjọ́ kan rí á? Dáadáa, dáadáa kódà. Mo ti dúró ọjọ́ méjì rí gan. Nígbà tí tó bàjẹ́, èyí tí mo lò tó bàjẹ́. Tí òṣìṣẹ́ tí mo fẹ́ lò tí ò sì ṣowó láti ra mi. Mo kùdà mú dúró fún ọ̀ṣẹ́ kan.

Ṣé o máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè? Bẹ́ẹ̀ni, mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀ nínú ẹ̀rọ ìgbésókè dáadáa. Mo máa ń bá àwọn ènìyàn sọ̀rọ̀. Ìyén ò nṣe tuntun, mo máa ń lò ó dáadáa ni, dáadáa.

Ẹgbẹ́ eré ìdárayá wo ni o fẹ́ràn? À, ẹgbẹ́ eré ìdárayá wo ni mo fẹ́ràn ná. Although eré ìdárayá tí èmi fẹ́ràn bọ́ọ̀lù ni. Ẹgbẹ́ tí mo sì fẹ́ràn láàrín àwọn ẹgbẹ́ tí wọ́n ń gbá bọ́ọ̀lù, òun náà ni ẹgbẹ́ Chelsea. Ẹgbẹ́ Chelsea, ẹgbẹ́ tí mo fẹ́ràn jù nìyẹn. Ẹgbẹ́ Chelsea.

Irú etí ìgbọ̀ wo ni o máa ń lò? Hmm, hmm, Oraimo, òun ni mi tí mò ń lò. Oraimo ni iyi tí mò ń lò lọ́wọ́lọ́wọ́ báyìí. Oraimo, òun lorúkọ etí ìgbọ̀ tí mò ń lò.

Kí ni àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ? Àwọn ohun èlò tó ṣe pàtàkì jù ní ibi iṣẹ́ rẹ, òun ni ẹ̀rọ kọ̀ǹpútà tí mò ń lò tá fi mò ń fi ń ṣiṣẹ́. Òun ló ṣe pàtàkì jù, òun ló ṣe pàtàkì jù.

Irú ìròyìn wo ni o fẹ́ràn gbọ́? Ìròyìn tó máa ń mú inú èèyàn dùn ni. Kì í ṣe ìròyìn tó wà tí ó wa máa bà yàn nínú jẹ. Ìròyìn tí máa ń mú inú èèyàn dùn, òun ni ìròyìn tí mo máa ń fẹ́ràn kí n gbọ́. Mi ò fẹ́ràn kí n gbọ́ ìròyìn ìbànújẹ́ rárá rárá ni.

Ṣé o máa ń wọ ago ọwọ́? Mo ma wọ ago ọwọ́ ṣùgbọ́n kì í ṣe gbogbo ìgbà. Kì í ṣe gbogbo ìgbà mo fi máa ń wọ. Ṣùgbọ́n lẹ́ẹ̀kọ̀kan bí a ti bá fẹ́ jáde tí mo ní òde tí mo fẹ́ lọ, mo máa ń wọ ago ọwọ́ tàbí tí mo bá fẹ́ lọ ibi iṣẹ́, mo máa ń wọ ago ọwọ́.

Ṣé o máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn? Mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn. Mo máa ń bèrè, tí mi ò bá ti mọ̀, tí mi ò bá ti rí mọ̀ àbí ní àní dájú ibi tí mò ń lọ tí mi ò sì mọ̀ ọ̀nà, mo máa ń bèrè ọ̀nà lọ́wọ́ àwọn ènìyàn.

Wákàtí mélòó ni o máà ń siṣẹ́ lojo lojoojumo lójoójúmọ́? Wákàtí mélòó ni o máà ń siṣẹ́ lójoójúmọ́? A, tí n bá maa kà léni méjì, o máa ń tó boya bíi wákàtí mẹ́jọ, bíi wákàtí mẹ́jọ ni mo má ń siṣẹ́ lójoójúmọ́.

Ṣé o máa ń mu coffee níbi iṣẹ́? Mi ò ń mu coffee n bi iṣẹ́ o. Mi ò ń mu coffee níbi iṣẹ́. Iṣẹ́ tí wà o n ṣe iṣẹ́ àwọn ebò. Mi ò ń mu coffee n bi iṣẹ́. Mi ò ń mu.

Ṣé o mọ̀ bí a ti ń péja? Àh, mi ò mọ̀ báa tí ń péja o. Mi ò mọ̀ bá tí ń péja o. Kódà a ti lọ sójú odò gan máa ń bà mí lẹ́rù ká má wá sọ pé bóyá mọ̀ mọ̀ baá tí ń péja. Mi ò mọ̀ o.

Báwo ni o ṣe máa ń bá àwọn ẹlẹ́gbẹ́ iṣẹ́ ṣiṣẹ́? A jọ máa ń ṣiṣẹ́ papọ̀ náà ni nígbà tí ó bá ti sí ìjà. Tí ò sì sí pé bóyá pé ẹ, a jọ ń bára wa fà nkankan tí ò ṣe kíni. A ń bára wa ń ṣiṣẹ́ náà ni tí ò sì ní sí ìjà tí ò ní sì wàhálà.

Nígbà wo ni o kẹ́yìn pàdé àwọn ọ̀rẹ́ rẹ? Àwọn ọ̀rẹ́ mi ọ ti pẹ́ta ti jọ pàdé torí iṣẹ́ ti gba gbogbo àyè. Iṣẹ́ ti gba gbogbo àyè àti àsìkò, kò fi bẹ́ẹ̀ sí àsìkò pé ẹ pé èèyàn n ṣe kíni, iṣẹ́ ti gba gbogbo àyè.

Ṣé o mọ̀ bí a ti ń ṣe ìrànwọ́ àkọ́kọ́? Ẹ́, mo mọ̀ bí ẹeyan se ń ṣe ìrànwọ́ àkọ́kọ́ náà. Kì í ṣe ǹkan tó le, kì í ṣe ǹkan tó le, kì í ṣe ǹkan tó ṣòro áti ṣe. Mo mọ̀ ọ́n ṣe, mo mọ̀ ọ́n ṣe dáadáa.

Ṣé o máa ń kọ lẹ́tà fún àwọn ènìyàn? Lakọkọ mo mọ leta kọ sugbọn fúnra mi mo máa ń kọ lẹ́tà mi. Tàbí àwọn tó bá wá súnmọ́ mi tó jẹ́ pé wọ́n súnmọ́ mi tó fẹ́ je kí ń bá wọn kọ lẹ́tà, mo máa bá wọn kọ lẹ́tà. Ṣùgbọ́n pé boya ènìyàn kan kí ènìyàn kan kó o wà pé ẹ kíni kọ́

Àwọn ojú òpó ayélujára wo ni o wà? A! Ó pò o, mo wà n Facebook, mo wà ní Instagram, mo wà ní TikTok, mo wà ní YouTube, mo wà ní Telegram, mo wà ní WhatsApp. Yóò tó boya bi méje sí mẹ́jọ tí mo wà. Yóò tó bí méje sí mẹ́jọ tí mo wà.

Nígbà wo ni o máa ń ra epo fún ọkọ̀ rẹ? Ìgbà tí epo bá ti fẹ́ tán nú ẹ naa ni. Torí tí epo bá tan nú ọkọ̀, ó máa ń fa wàhálà fún ọkọ̀. Tí epo bá ti fẹ́ tán, tó bá ti ń fún mi ní àwọn, àwọn àmì wi pé òun ti fẹ́ tán nínú ọkọ̀, tí bá ṣe, tó bá ti ń rà àwọn àmì yẹn, màá lọ ra epo si.

Ṣé o máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì? Mo máa ń ra nǹkan lórí Íńtánẹ́ẹ̀tì bíi irú àwọn Jumia, Konga àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Mo máa ra nǹkan lórí, lórí Íńtánẹ́ẹ̀tì. Kódà o mọ̀ mi lára dáadáa, ìgbà mí tí mo bá fẹ́ ra oúnjẹ, mo lè tì atorí Íńtánẹ́ẹ̀tì rà.

Ṣé o fẹ́ràn lo ẹ̀rọ ìgbésókè? A! Mo máa ń fẹ́ràn kí lu ẹ̀rọ ìgbésókè. Mo má ń fẹ́ràn ẹ. Mo má ń fẹ́ràn, mo ma ń lo. Mo dà má ń fẹ́ràn láti lo. Mo ma ń fẹ́ràn láti lo. Mo fẹ́ràn rẹ̀.

Ṣo fẹ́ràn yíya àwòrán? Mi o sábà fẹ́ràn kí n má a ya àwòrán jàre. Ko mọ̀ mi lára dàbí. Ko mọ̀ mi lára. Mi ò fi bẹ́ẹ̀ fẹ́ràn ẹẹ kí n má a ya àwòrán. Ko mọ̀ mi lára. Ko mọ̀ mi lára báyẹn.

Kíni tí o máa ń fi túrà rí? À, nígbà mí ò ṣe ṣẹlẹ tí mi ò dẹ́ kín sá àwọn ẹlẹ́bọ̀, èmi ò fin o. Mi òún fin, mi òún fin túrà rí. Ẹ̀sìn mi àti kíni ò fààyè gbá. Mi òún fin túrà rí, kò mọ̀ mi lára.

Ṣé o ní ètò láti fẹ iṣẹ́ rẹ sí ìlú mìíràn? Mi ò tíì lè tò ẹ̀ báí, ṣùgbọ́n bóyá ọjọ́ wá jù ó, mo wá le wá máa ṣe ètò ẹ fún ọjọ́ wá jù. Ṣùgbọ́n báyìí báyìí báyìí mi ò tí létò láti fẹ iṣẹ́ mi sí ìlú mìíràn.

Ṣé o máa ń jẹ oúnjẹ tó lérò fún ìlera? A! Mo máa ń jẹ o. Oúnjẹ tó bá dáa fún ara tàbí fún ìlera ara mi, mo máa ń jẹ́, mo máa ń jẹ́ gidi ni. Páápàá jùlọ àwọn oúnjẹ àwọn èso torí èso dára fún ìlera gan an, ó dára.

Ṣé o máà ń ṣe ìgbéjáde ní ibi iṣẹ́? Mi ò ún sábà ń ṣe o. Kò mọ̀ mi lára kí ń má ṣe ìgbéjáde ní ibi iṣẹ́, mi ò sábà ń ṣe.

Irú ẹ̀bùn wo ni o fẹ́ràn fún àwọn ènìyàn? Ooo, ooo, e, e, ẹ̀bùn tí mo fẹ́ràn fún àwọn ènìyàn ó pẹ́ oríṣìíríṣìí o. Tó bá jẹ́ kó bí ẹbí ọkùnrin sì ń hàn, ó lójú ẹ̀bùn tí màá fún un. Tó bá dẹ̀ jí obìnrin ni, ó lójú ẹ̀bùn tí màá fún un. Ẹ̀bùn tí màá fún ọkùnrin máa yàtọ̀ sí ẹ̀bùn tí mo máa fún obìnrin.

Ṣé o máa ń pàdé àfojúsùn títara rẹ̀? Mo máa ń pàdé ẹ o. Mo máa ń pàdé àfojúsùn títara mi. Mo máa ń pàdé ẹ. Àfikọ́ Ọlọ́run kó ṣàánú ni. Mo máa ń pàdé ẹ.

Wákàtí mélòó ni o máa ń wọ, ni o máa ń wọ ojú ìbòjú? Wákàtí mélòó ni o máa ń wọ ojú ìbòjú lójoojúmọ́? Mi ò kín ń lo ìbòjú o, mi ò ń lo ìbòjú àfi tí mo bá wà nínú ibi tí ẹ, kurukuru bá wà, tí mo bá wà láàárín ibi tí ẹ dẹ̀tí bá wà, ẹhẹ́n ni mo máa ń lò.

Iru foonu alagbeka wo ni o n lo? Android foonu ni mo n lo. Android foonu, Realme. Realme Android foonu, oun ni mo n lo. Oun ni mo n lo. O si dara gan. O dara gan ni.

Mo ma n sáré, mo ma n sáré ẹ̀kọ̀kan kì í ṣe gbogbo ìgbà o. Ẹ̀kọ̀kan náà ni mo ma n sáré. Tàbí ìgbà mi tí n bá wà níbi iṣẹ́ tó bá gbà pé bí a pé a n kánjú lọ sí ibìkan tí a gbọdọ̀ sáré lọ mo ma n sa eré.

Ibo ni o máa ń ra ǹkan? Kò sí ibi tí mi ò tí lè ra ǹkan. Kò sí ibi tí mi ò tí lè ra ǹkan. Nígbà tó bá sà sì jẹ́ pé ibi tí ǹkan tí mo fẹ́ rà wọ́n ṣe ń tà ní ibi tí mo ti rí, mo máa rà. Ti ò bá sì tí wọ́n kọjá iye tó wà lọ́wọ́ mi, màá rà. Kò sí ibi tí n ti ní tí mi ò ti lè ra ǹkan. Bóyá lọ́jà ni, bóyá lẹ́gbẹ títì ni, kò sí ibi tí n ti lè rà.

Nígbà wo ni ọjà tuntun yóò jáde? Ìyẹn fa àwọn tó bá nájà ni àwọn tó bá jẹ́ pé wọ́n máa ná àwọn ọjà, àwọn ọjà ìgbèríko, àwọn ọjà ìgbèríko tó yẹ pé ó ti lé iye ọjọ́ tó máa ń jáde lọ́sẹ̀. Ṣùgbọ́n èmi, èmi ò ń lọ náà irú àwọn ọjà bẹ́ẹ̀. Mi ń náà irú àwọn ọjà bẹ́ẹ̀.

Ṣé o máa ń jẹ gọ́ọ̀mù? Mo máa ń jẹun lẹ̀kọ̀kan kin ṣe gbogbo ìgbà o. Ẹ̀kọ̀kan kódà ó ti pẹ́ igba tí mo ti jẹ́, ó ti pẹ́ tí mo ti jẹ́ torí ó ma ń eyin romi, pípọ̀ ju ẹ́ máa ń eyin romi. Nítorí náà ẹ̀kọ̀kan ohun ni mo máa ń jẹ.

Ṣé o fẹ́ràn rin òkè? À, irọ́ o. Mi ò fẹ́ràn ẹ́ o. Ibí tó bá ti ga jù, tó bá ti jẹ́ ókè ni, mi ò ń, mi ò ń gba tiẹ́. Mi ò ń gba tẹ́ ẹ torí ó máa mọ ẹsẹ̀ ń ro mí tó bá ti pọ̀ jù, ó má a mu ẹsẹ̀ ń ro mí.

Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Kí ni àwọn nǹkan tó wà nínú àpò owó rẹ? Ẹ̀, ìgbà mí mo máa ń fi n tí mo fi máa ń nu ojú, mo máa ń fi sinu àpò. Ìgbà mí owó ohun ló máa n wà ńbẹ̀. Ìgbà mí káàdì ìdánimọ̀ máa n wà ńbẹ̀

Ṣé o mọ àwọn aládùúgbò rẹ dáadáa? Mo mọ̀ wọ́n, àwọn tí mo mọ̀, lójú mo mọ̀ wọ́n. Ti n bá rí àwọn arádúgbò mi nítà, mo máa n dá wọn mọ̀, ṣùgbọ́n kì í ṣe gbogbo àwọn arádúgbò mi o, kì í sìí ṣe bóyá pé mo mọ̀ wọ́n dáadáa délé báyẹn náà. Mo kan mọ̀ wọ́n pẹ̀lú wípé èèyàn dáayàn mọ̀ lójú ni.

Ṣé o má a n ṣe àtúnlo nǹkan? Ẹ̀, ǹkan tó bá jẹ́ pé bóyá ó ṣì ṣe tún lo tó jẹ pé kò bàjẹ́, mo má a n ṣe àtúnlo ẹ. Tó bá jẹ́ pé ǹkan tó jẹ́ pé kò bàjẹ́ tó jẹ pé o ṣe tún lo, mo má a n lò, mo má a n lò.

Báwo ni tábìlì iṣẹ́ rẹ ṣe rí? Tábìlì iṣẹ́ mi ó rí dáadáa, ó ṣe dáadáa, ó sì mọ́. O ga, ó dúró dáadáa, ó dúró dáadáa. Kò sí o, kò sí ǹkan kan tó ṣe, ó dúró dáadáa.

Báwo ni ìbáṣepọ̀ rẹ pẹ̀lú olórí iṣẹ́ rẹ? Ìbáṣepọ̀ wa ó dùn mọ́rán, ìbáṣepọ̀ wa ó dùn mọ́rán, àa jà kò sí jà, a sì máa ń bọ̀wọ̀ fún ara wa. Mo ma ń bọ̀wọ̀ fún olórí iṣẹ́ mi, mo ní bọ̀wọ̀ fún wọn.

Kí ni ìrántí ìgbà ọmọdé rẹ tí o rántí? Áh! Èyí tí mo rántí nígbà tí mo wà lọ́mọdé ti mọ̀ mọ̀ tó ṣẹlẹ̀ sí mi tí mi ò lè gbàgbé ni ọjọ́ tí mo ń bọ̀ láti ilé ilé ìwé tí gbẹ́ ti gbọn mi dé lè tí mo sì yàgbẹ́ sára. Gbà mo wa n kékeré.

Ṣé o mọ bí a ti ń se oúnjẹ. Aà, mo mọ oúnjẹ ń ṣe dáadáa. Mo mọ oúnjẹ ń ṣe o. Mo mọ oúnjẹ ń ṣe dáadáa. Oúnjẹ wo ni, ṣe, ṣe ìrẹsì ni? Ṣé àmàlà ni? Ṣé ẹ̀bà ni? Kò sí oúnjẹ tí mi ò mọ̀ ṣé.

Báwo ni o ṣe má ń bá àwọn oníbàárà sọ̀rọ̀? Mo máa ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀ pẹ̀lú ọ̀wọ̀. Pẹ̀lú ọ̀wọ̀ ni mo fi má ń bá àwọn oníbàárà mi sọ̀rọ̀. Moma n bo, mo ní ibọ̀wọ̀ fún àwọn oníbàárà mi.

Ibo ni o fẹ́ lọ sí ìsinmi? A ilé mi náà ni. Ilé mi. Ìgbà náà, ìgbà naa o? Ilé mi náà ni. Ilé mi. Ilé mi mo fẹ́ lọ.

Ṣé o máa n ṣe ìtọ́jú àwọn ọjà? Mo máa n ṣe ìtọ́jú àwọn ọjà dáadáa o. Tí mi ò bá ṣe ìtọ́jú àwọn ọjà mi, báwo ni mo ṣe fẹ́ rí nǹkan tà? Mo máa n ṣe ìtọ́jú wọn dáadáa. Mo má n ṣe ìtọ́jú ẹ̀ dáadáa.

Kí ni àwọn ohun tí o fẹ́ràn lórí pízza? Mi ò kí n jẹ pizza o mi ò mọ jẹ. Àwọn tó bá mọ písà jẹ ni wọ́n máa mọ ohun tó n fẹ́ràn lórí rẹ̀. Èmi ò n jẹ pízza. Mi ò mọ jẹ. Mi ò mọ jẹ. Àfi tó bá jẹ́ pé ó máa ní beef ló yà kù. Ṣùgbọ́n tí ó bá ti ní beef, mi ò mọ jẹ.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn ìmelì rẹ? A, tó bá ti wọlé, tó bá ti wọlé tí n bá ti rí ìmeelì, mo maa n check e lóòrèkóòrè, mo ma n check e lóòrèkóòrè láti wọ̀ bọ́yá mo ní méséjì.

Ìrọ̀rí mélòó ni o máa ń lo? Ìrọ̀rí ẹyọ kan náà mo máa ń lo tí n ba fẹ́ sùn, ẹyọ kan náà mo máa ń lo mo máa fi rọrí, kìí n lè kórun yẹn lè dùn mọ́ mi dáadáa. Ẹ̀yọ kan náà ni ẹyọ kan péré mo máa ń lò.

Báwo ni o ṣe má ń ṣètò àwọn iṣẹ́ àkànṣe? Bo bá ṣe gbà náà ni mo ṣe má ń ṣètò ẹ̀. O bá ṣe gbà ni mo ṣe má ń ṣètò ẹ̀. Bo bá ṣe gbà ni. To bá wà ní ńlá, màá ṣètò ẹ̀ ní ńlá, to bá sì wà kékeré, màá ṣètò ẹ̀ kékeré.

Báwo ni o ṣe máà ń kojú àsìkò ìparí iṣẹ́? Tó bá ti tó àsìkò ìparí iṣẹ́, inú mi máa ń dùn, inú mi máa ń dùn pé mó n lọlé lọ sinmi. Hhm, inú mi má ń dùn, inú mi máa ń dùn, pé mó lọlé lọ sinmi.

Báwo ni o ṣe máa ń ran àwọn ènìyàn lọ́wọ́? Ìrànlọ́wọ́ tó bá wà lọ́wọ́ mi náà mo máa n ṣe fún àwọn ènìyàn tí bá lágbára. Tí bá ní ní agbára, òun ni mo máa fi ń rán àwọn èyàn lọ́wọ́. Eyi tí n bá ti ní ní agbára, mi ò ní le ṣe o. Imọ̀ eyi tí bá ní lágbára náà ni mo máa ń ṣe fún àwọn ènìyàn.

Ìgbà mélòó ni o máa ń fọ eyín lójoójúmọ́? Ẹ̀ẹ̀mejì lójúmọ́ mo máa ń fọ òun. Tí bá ti jí láàrọ́ kí n tó jáde tàbí kí n tó jẹun, màá fọnu. Tí bá sì ti dé, bá ti di ìrọ̀lẹ́ kí n tó sùn. Lẹ́yìn ìgbà tí bàá jẹun tán lálẹ́, kí n tó sùn, màá tún fọ ẹnu.

Kí ni o máà ń ṣe kí o tó lọ sùn? Mo má ń bá ìyàwó mi ṣeré náà ni. Mo máa ń ṣeré tàbí kí n fi ìyàwó mi, kí n fi, kí n fi orí ọmu rẹ̀ ṣeré kí n tó sùn.